Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun ni adùn tí à ń pè ní vanilla àti strawberry. Vanilla ice cream àti strawberry ice cream ni adùn tí mo fẹ́ràn jù. Awon méjèèjì ni adùn tí mo máa ń fẹ́ràn. Tí n bá fẹ́ lá ice cream, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ki ice cream kí ó tutù dáadáa. Mífẹ̀ẹ́ ti ice cream bá tutù dáadáa, mo dẹ̀ máa n lá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Má a lá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí àwọn alábàáṣepọ̀ mi. Mi kì í dá ice cream lá. Adùn tí mo fẹ́ràn jù dẹ̀ ni vanilla. Ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ràn vanilla jù ni wípé òórùn ẹ̀ ó dùn, ó dùn láti gbọ́, ó dẹ̀ dùn lẹ́nu jù gbogbo àwọ adùn yòókù lọ. Idí niyẹ́n tí mo ṣe fẹ́ràn e.

Bẹ́ẹ̀ni, mo máa n pa owó pamọ́. Mo máa n pa owó pamọ́ sí inú báǹkì mi àti sínú wọ́lẹ́tì mi, Web3 wallet mi. Bẹ́ẹ̀ ni mo máa n fi owó pamọ́ síi. Mo ma n pa owó pamọ́ síbẹ̀. Tí n bá ti ní owó lọ́wọ́ àbí tí n bá ti gba owó lọ́wọ́ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa fi pamọ́ sí inú ilé ìfowópamọ́, ìyẹ́ báǹkì àti mo dẹ̀ máa n fi min pamọ́ sí wọ́lẹ́tì mi. Mo ma n pin wọn bẹ́ẹ̀ torí, torí pé èèyàn ò gbọdọ̀ kó gbogbo ẹyín rẹ sí inú báskẹ́ẹ̀tì kan. Torí è mo se máa n pin bẹ́ẹ̀ fún ààbò tèmi náà, fún sẹcúrìty. Mo dẹ̀ máa n fi pamọ́ torí ọjọ́ iwájú, torí pé kon n ṣe àmọ̀là ko sí ẹni tó mọ̀lá torí ẹni tí n tó bá lè ṣẹ lọ́jọ́ iwájú. Mo sì máa n fi owó pamọ́.

Rárá, mi kì í ṣe ẹni tó fẹ́ràn jìyàn rára àti rárá mi ò nífẹ̀ẹ́ sí i. Jìyàn ma ń fa ìjà o dẹ ma ń kò kí n fún àlàáfíà láàyè. Torí dí èyí mi fẹ́ràn láti máa jìyàn, mo ma ń rí pé mo avọ́ìdí ẹ̀. Mi fẹ́ràn láti máa jìyàn torí pé ó lè fa ìjà, ó lè fa ìjà láàrín àwọ elẹgbẹ́, láàrín àwọn ọ̀rẹ́. Gbgbo ọ̀rọ̀ tí mo bá n sọ àbí ǹkan tí mo bá n ṣe tó bá ti fẹ́ máa bá tó bá ti fẹ́ máa fa ìjìyàn, mo ma ń sá fún un, mo ma ń yọwọ́ lọ́wọ́ ní irú ǹkan bẹ́ẹ̀ torí pé mi fẹ́ràn jìyàn.

Rárá, èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwaju àwọn ènìyàn. Mi ò ní ìrora, nítorí pé mo jẹ́ ọmọ tí wọ́n tàn ní ìlànà Kristẹni. Mó dẹ̀, àti kékeré mo ti máa ń bá sọ̀rọ̀ níwájú àwọn èrò àti iwájú àwọn ènìyàn. Nítorí idí ẹ̀yì, ó ti jẹ́ kí, ó ti jẹ́ kó mọ̀ mi lára láti má sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn. Ó dẹ̀ ti jẹ́ kí, ó ti fún mi ní ìgboyà. So, nítorí idí ẹ̀yì mi kì í ní ìrora láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Kò sí tan se fẹ́ pọ̀ tó mi kì í ní ìrora. Nítorí pé mo ní ìgboyà, ìgboya tí mo ti ní láti kékeré, ó sì wà nínú mi. Torí ẹ mi ṣe kì í ní ìrora láti sọ̀rọ̀ iwájú àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, èmi náà máa ń gba ímélì àìwúlò. Gẹ́gẹ́ bí táwọn èèyàn púpọ̀ ṣe máa ń gba ímélì àìwúlò. Ó jẹ́ nǹkan tí èèyàn ò lè sá fún àbí nǹkan tí ó jẹ́ nǹkan tí èèyàn ò lè fọwọ́ gbá ṣánmu. Ìmélì àìwúlò ó common gan. Ó jẹ́ nǹkan tí àwọn, àwọn abanijẹ, àwọn tó máa ń gbá àwọn ènìyàn. Ó jẹ́ nǹkan tón máa ń lò, tón máa fẹ́ fi gbá àwọn ènìyàn. Gbogbo ènìyàn tó bá ní ímélì ni ó máa ń gba ímélì àwúlò. Èmi náà dẹ̀ máa gba ímélì àwúlò. Àmọ́ tí n bá ti gba, mì kì n ṣi, mo máa ń ní ẹsẹkẹsẹ náà ni mo máa ń ni wípé mo delete ẹ́, mo yọ ó kúrò lórí fóònù mi kí ń má ba à ṣe, tí n má ba à ṣe mistake tí mì fẹ́ ṣe. Jù wọ́n yẹ bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí àwọn èèyàn púpọ̀ èmi náà máa ń gba ímélì àìwúlò.

Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi, òun ní àràárọ̀. Àràárọ̀ ojoojúmọ́ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Ṣé ọkọ̀ mi kí n tó wà lọ síbi iṣẹ́. Ní àràárọ̀, mo máa ń rọ epo fún ọkọ̀ mi. Mo dẹ̀ máa ń ra epo half tank, epo ìdájí ilájí tanki mo máa ń rà, ni mo máa n rà torí pé tí bá ò rọ́kún, ó máa gbé mi di ọjọ́ méjì. Àmọ́ torí pé mi fẹ́ kó máa gbé mi di ọjọ́ méjì, mo máa ra àbọ̀, mo máa ń ra kó dé àbọ̀ tank. Àràárọ̀ mo máa ń ra epo.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ó dà gan. Ìbáṣepọ̀ tí ó wà pa tí gbogbo èèyàn fẹ́ ní pẹ̀lú rẹ̀, òun ni mo ní pẹ̀lú rẹ̀. Torí pé mo jẹ́ èèyàn tí mo nírẹ̀lẹ̀, mo dẹ̀ ń ṣiṣẹ́ mi bí iṣẹ́, mó dẹ̀ jẹ́ èèyàn tí ó ma ń fún ni oríṣiríṣi àǹfààní ní ibi iṣẹ́. Torí ẹ ni ìbáṣepọ̀ wa ṣe dà gan, ìbáṣepọ̀ wa dára, ó dẹ̀ ó nífẹ̀ẹ́ sí mi, ó dẹ̀ nice i sí mi. Ìbáṣepọ̀ wa jẹ́ ìbáṣepọ̀ tí gbogbo èèyàn ní ilé iṣẹ́ mi tí wọ́n fẹ́ ní pẹ̀lú ẹ, àmọ́ tí wọ́n ò ní. Ìbáṣepọ̀ táwọn èèyàn máa ń jowú ni. Irú ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú olórí iṣẹ́ mi nìyẹn, torí pé ó gbẹ̀kẹ́lẹ̀ mi.

Gẹ́gẹ́ bí èèyàn tí ó ní ìrẹ̀lẹ̀ kan, tí mo dẹ̀ jẹ́ èèyàn tí ó máa ń jáde. Mi kì í ṣẹ́ èèyàn tó kọ̀ má a dúró sílé, tí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mi kì í ṣé bí alárin àbí bí òde. Mi kì í pé àwọn èèyàn púpọ̀. Mo kọ̀ má a ṣé nílé pẹ̀lú àwọn ẹbí mi. Mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi tó àwọn ọ̀rẹ́ mi díẹ̀ tó sún mọ́ mi dáadáa pẹ̀lú àwọn orẹ̀ pẹ̀lú àwọn ẹbí mi, pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn, pẹ̀lú oúnjẹ púpọ̀ àti orin tí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọdún mi, ọjọ́ ìbí mi nìyẹn, pẹ̀lú cake. Mi kì í ṣe ní irun kòkú, mi kì í pariwo ẹ̀. Mo má a ń ṣe pẹ̀láwọ̀ ní wọ́n bá pẹ̀láwọn èèyàn tí ó sún mọ́ mi.

Rárá, mi kì í ṣe èèyàn tó fẹ́ràn iṣẹ́ ìtà gbangba fún oríṣiríṣi ìtí. Ǹi àkọ́kọ́, mi kì í fẹ́ káwọn èèyàn máa rí mi tí màá ń ṣẹṣẹ. Púpọ̀, mi kì í fẹ́ kán máa rí mi. Mi o má a fẹ́ kò, mo wa fẹ́ focus, mo má a fẹ́ dojú attention mi gbogbo ọpọlọ mi mo má a fẹ́ dà sí nǹkan tí mo ń ṣe. Mi kì í fẹ́ kí nǹkan kan máa jẹ́ kí ọkàn mi máa kúrò nínú nǹkan tí mo ń ṣe. Kejì, mi kì í fẹ́ káwọn èèyàn máa rí iṣẹ́ tí mi ti parí. Mi kì í fẹ́ káwọn èèyàn máa rí i. Ìdí kejì tí mi nífẹ̀ẹ́ sí ìtà, iṣẹ́ ìtà gbangba ni yen. Mi dẹ̀ kì í fẹ́, mi kì í fẹ́ nǹkan tí àwọn èèyàn máa tọwọ́ bọ̀ tan máa bàjẹ́. Nítorí iṣẹ́ ìtà gbangba, anything, nǹkan kíkan ló lè ṣẹlẹ̀. Anybody lè wá kó wá dà nǹkan rú àbí kó wá bá nǹkan jẹ́. Àwọn ìdí nìyẹn tí mi ṣe fẹ́ràn iṣẹ́ ìtà gba n gba.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìpè fídíò ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Nítorí pé mo ní àwọn ènìyàn púpọ̀, àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ tí wọ́n sì ní àyíká, tí wọ́n sì ní ìlú mi. Ní gbogbo ìgbà tí a bá dé fẹ́ sọ̀rọ̀, ta bá fẹ́ bá ara wa sọ̀rọ̀, ìpè fídíò la máà ń lọ lo. Torí pé a má le rí ara wa, a dẹ̀ má le rẹ́rìn-ín, a má le, ó máa tún jẹ́ ká, kí ká máà ka máa miss ara wa púpọ̀. Torí pé a má le ríra wa, a dẹ̀ má le, a má le rẹ́rìn-ín sí ara wa. O tun, Ó dùn jù kán lè gbohùn ara wa lọ. Torí ẹ ní a sì máa ń ṣe ìpè fídíò dáadáa. Nítorí di èyí, èmi náà nífẹ̀ẹ́ sí ìpè fídíò. Mo dẹ̀ máa ń ṣe ìpè fídíò.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti má a lo ẹ̀rọ ìgbésókè, torí pe ó yára nítorí mo lè dé ibi tí mo ń lọ ní àsìkò. Ó yára o, ó dẹ rọ̀rùn láti lò ju láti máa gùn step lọ. Ó yára ó odẹ rọ̀rùn láti lò, kò dẹ̀ ní jẹ́ kó súyan àbí kó rẹ́yàn. Torí idi yí, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ìgbà tí mo dẹ lo ẹ̀rọ ìgbésókè gbẹ̀yìn, òhun ni ìgbà tí mo lọ sí radio station kan ní oṣù mẹ́ta sẹ́yìn. Ìgbà yen mo gùn ẹ̀rọ ìgbésókè gbẹ̀yìn.

Tí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, òun náà ni pẹ̀lú sùúrù, sùúrù tó pọ̀ kò sí, kò tún sí ọ̀nà te eyan tílẹ̀ kojú ìdènà ọkọ̀ tí mo mọ̀. Sùúrù náà ni mo fi máa ń kojú ìdènà ọkọ̀, máa ń kojú ẹ́ pẹ̀lú sùúrù àti ọgbọ́n nítorí pé nínú ìdènà ọkọ̀ yàtọ̀ sí pé ó máa fi àkókò eyàn ṣòfò. Awọn olè náà máa ń nu, ó máa ń, ó máa ń jalè nínú ìdènà ọkọ̀ tí ẹeyan bá sí fèrèsé rẹ̀ lẹ́ àbí ti eeyan bá sí wíńdòw rẹ̀ lẹ́ tó bá gbàgbé ara ẹ̀, wọ́n lè wọlé àbí kó tọwọ́ bọ́lé, kó tọwọ́ bọ́ inu ọkọ̀ kó mú nǹkan. Òhun ò fún torí dí èyí tí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni pẹ̀lú sùúrù àti ọgbọ́n tí mo bá dẹ̀ ń kọjú lọ sí ibi tí mo ń lọ tí mo gbọdọ̀ dé bẹ́ẹ̀. Tí mo gbọdọ̀ dé bẹ́ẹ̀ ní àkókò kan, mà á gbé ọ̀kadà. Ọ̀kadà máa ń le, ó máa ń le rí ọ̀nà gbà nínú ìdènà ọkọ̀

Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀, ní ọ̀pọ̀ ìgbà nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, iyẹn ni ẹja àti ẹyin. Àwọn nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni ẹja àti ẹyin pẹ̀lú ẹ̀dọ̀. Mo nífẹ̀ẹ́ ẹ̀dọ̀ gan, ẹ̀dọ̀ bíbọ̀ àbí dídìn, mo máa ń jẹ ní àárọ̀. Ẹja sísè, ẹyin sísè pẹ̀lú ẹ̀dọ̀. Ó jẹ́ oúnjẹ tó ṣara lóore, tó jẹ́ jẹ oúnjẹ tó, tó jẹ́ natural food. Tí mo bá jẹ ẹja, ẹyin àti ẹ̀dọ̀, mo máa ń jẹ iṣu àti ẹyin. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní àárọ̀ nìyẹn, ní òwúrọ̀ òun nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo jẹ́ ọ̀dọ́mọkùnrin tí ó sì ní okun àti agbára púpọ̀. Mo máa ń sá eré dáadáa ní òwúrọ̀, ní òwúrọ̀ ní ọjọ́ ẹtì àti àbámẹ́ta. Mo nífẹẹ́ láti máa sáré ní òwúrọ̀ ẹtì àti àbámẹ́ta láti tú fún ara mi ní okun tó nílò. Dẹ̀jẹ́ ọ̀dọ́mọkùnrin tó lè sáré, mo lè tí mo lè sáré long distance. Mo dẹ̀ máa ń sáré nígbà tí mo wà sí tí mo wà ní ilé ẹ̀kọ́ náà. So eléré ni mí, mo dẹ̀ máa ń sáré gan. Mo dẹ̀ mọ̀ bí a ṣe ń sáré. Ijo tí mo dẹ̀ sáré gbẹ̀yìn òun ni ọjọ́ mẹ́ta sẹ́yìn, tó jẹ́ ọjọ́ àbámẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Mo mọ àmì ìràwọ̀ mi dáadáa. Ami irawo mi ni aries eyi ti a n pe ni aries toripe omo ta bi ninu osu keta ni mi march 26 So àmì ìràwọ̀ mi ni Aries. Mo mọ àmì ìràwọ̀ mi. Mi gbàgbọ́ nínú àmì ìràwọ̀, mo dẹ̀ túú gbàgbọ́ nínú ẹ̀ torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan tó so n pa è óto ni. Àmọ́ nínú Ọlọ́run ni èmi sì gbàgbọ́ nínú. Mo rí wọn bí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí oyìnbo ń pè ní observation. Mo rí wọn gẹ́gẹ́ bí observation táwọn èèyàn kọ́ observe nípa àwọn èèyàn tó bá bí nínú àmì ìràwọ̀ yìí. Ǹkan tí mo rí wọn ní sí ni yẹ̀n. Àmọ́ bẹ́ẹ̀ ni mo mọ àmì ìràwọ̀ mi. Oun ni Aries.

Oṣù ta bí mi, oṣù tí a ti bí mi, ohun naà ní oṣù kẹta, ìyẹ́n March, oṣù ta bí mi nìyẹn March 26. Ó ní oṣù àti ọjọ́ tí a bí mi, tí wọ́n bí mi sí. Ó jẹ́ ọjọ́ tí mo wọ̀nu aye o dẹ̀ jẹ́ ọjọ́ ìbí mi tí mo máa ń, tí inú mi máa ń dùn sí, tí mo dẹ̀ máa ń ṣe àjọyọ̀ rẹ̀ gbogbo ìgbà tó bá ti dé March 26, oṣù kẹta.

Ní ọ̀wọ̀ lọ́wọ́ báyìí mi kì n fi ìdáàbòbò òòrùn sára. Iyen t'áwọn oloyinbo n pè ní sunscreen, mi kì n fi sára torípé ara mi gan an ìdáàbòbò òòrùn ti wà níbẹ̀ already. Mo ní dark pigment ti won ń pè ní melanin lára gẹ́gẹ́ bí African tí mo jẹ́, mo ní i lára. Ó de jẹ́ ǹkan tó máa ń, tó máa ń repel òòrùn kúrò lára mi. So mi dẹ̀ kí ń wà nínú òòrùn púpọ̀, mi kì n jáde nínú òòrùn púpọ̀, mi dẹ̀ kí ń ṣiṣẹ́ nínú òòrùn púpọ̀. Tí n ba wà nínú òòrùn mi kì n pẹ́ nínu òòrùn. Idi niyen tí mi ṣe ń fi ìdáàbòbò òòrùn sára.

Tí òjò bá ń rọ̀ àbí tó jò bá rọ̀, ǹkan tí mo máa ń ṣe ni mo máa ń dúró sínú ilé. Mo dẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa ya àwòrán. Mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ láti má ya àwòrán. Mo dẹ̀ mọ àwòrán yà dáadáa. Tí òjò bá ń rọ̀, mo máa ń yí dúró sínú ilé ya àwòrán. Mo máa ń mu ǹkan gbóná, mo máa ń mu kọfíi gbóná, mo máa ń pa iná kí everywhere wẹ̀ lè dúdú. Mo dẹ̀ máa wo TV. Tí mo ṣe ń wo TV, tí mò ń gbọ́ orin, mo máà ń ya àwòrán. Mo dẹ̀ máa mu ǹkan gbóná láti jẹ kára mi kó gbóná, kára mi má ba à tutù. Àwọn ǹkan tí mo máa ń ṣe nìyẹn nígbà tí òjò bá ń rọ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó má ń jẹ ẹran. Mo nífẹ̀ẹ́ ẹran ju oúnjẹ mìíràn lọ. Kò sí oúnjẹ tí mo fẹ́ràn bí i ẹran. Mo jẹ́ ẹni tó má ń jẹ ẹran dáadáa. Ẹran ẹja iyin, mo má ń jẹ ẹran dáadáa. Mo dẹ̀ nífẹ̀ẹ́ ẹran bíbọ̀ àti ẹran dídín. Àwọn ẹran tí mo nífẹ̀ẹ́ láti má a jẹ ni ẹran adìẹ àbí ẹran màlúù àbí ẹran turkey. Kò sí ẹran tí mí lè jẹ. Àmọ́ àwọn mẹ́ta yìí ni ẹran tí mo má ń jẹ ju. Àwọn ẹran tí mo má ń jẹ ni àti ẹran igbẹ̀. Àwọn ẹran tó wà ní èdè Yorùbá, ẹran igbẹ̀ táwọn Yorùbá má ń jẹ. Mo fẹ́ràn ẹ̀ gan an. Ẹran tí mo má ń jẹ ni. So mo jẹ́ ẹni tó má ń jẹ ẹran dáadáa.